Pínpín owó náà bí a bá lọ sóde kì í ṣe ohun tí a máa n sábà dá láṣà ní agbo ọ̀rẹ́ wa, ni agbo ọ̀rẹ́ ti wa. Ẹni tí ó bá ní owó lọ́wọ́ a máa ran àwọn tókù tí kò sí owó lọ́wọ́ wọn a máa ràn án lọ́wọ́. Nítorí wípé ó lè tún padà yìí kó yí sí ọ̀dọ̀ ẹlòmíì ní ìjọ mìíràn. Nítorí náà bí a bá lọ agbo láti lọ ṣe fàájì àbí láti kọ́ lọ jẹun, àwọn tí ó bá ni owó lọ́wọ́ wọn a máa kó wọ sílẹ̀ láti ran àwọn tí ó bá sá fẹ́rẹ́ díẹ̀ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ yẹn ni a ṣe máa n pín owó náà ní agbo ọ̀rẹ́ tí èmi jẹ́ ọ̀kan nínú rẹ̀.

Emi ki se yoga oo. Yoga tí èmi mọ̀ yoga yoga ni o. Bí orin Ololade Asake, ká máa fo sókè, ká máa yọ̀, ká máa jó. Ṣùgbọ́n mo mo wípé lára eré ìdárayá ni yoga wà, tí ó máa ń jẹ́ kí ara èèyàn le koko, kí èèyàn sì gbé ní ìgbé ayé àlàáfíà. Ṣùgbọ́n ohun tó wà níbẹ̀ ni wípé èmi ò mọ ibi tí wọ́n ti ń ṣe yoga. Kódà bí ó bá wùn mí kí n ṣe gan, mi ò mọ ibi tí mo ti le rí yoga ṣe.